Ìgbéyewó iṣẹ́ tó kẹ́yìn jẹ́ ìrírí tó dá mi lójú gan an, tí mo sì lè sọ pé ó kún fún ẹ̀kọ́ púpọ̀. Láti ìbéèrè ni mo ti rí pé àwọn tí wọ́n se ìgbéyewó náà ti pèsè dáadáa, wọ́n sì jẹ́ aláàánú nínú bí wọ́n ṣe gbà mí. Èyí sì jẹ́ kí n tura kí n sì lè dáhùn ìbéèrè wọn láìní ìbànújẹ́ tàbí ìbánilẹ́rù. Wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ìbéèrè nípa ara mi, ìrírí iṣẹ́ tí mo ti ní tẹ́lẹ̀ àti bí mo ṣe ń ṣiṣẹ́ pọ̀ mọ́ àwọn mi nínú àjọ ṣe. Lẹ́yìn èyí, wọ́n tún lọ jinlẹ̀ sí i nípa ọgbọ́n àti ìmọ̀ tí iṣẹ́ náà nílò. Wọ́n sì fún mi ní àpẹẹrẹ àwọn ìṣòro tí mo lè dojúkọ níbi iṣẹ́ kí n lè ṣàlàyé bí mo ṣe máa yanjú wọn. Ìyẹn jẹ́ apá kan tó jẹ́ kí n ronú jinlẹ̀, ṣùgbọ́n mo gbìyànjú láti dáhùn wọ́n pẹ̀lú ìgbọ́kànlé àti ìmúlò gbogbo ìrírí tí mo ní níbi iṣẹ́ tẹ́lẹ̀. Ni gbogbo gbòòrè, mo rí i pé ìgbéyewó náà kì ń ṣe pé wọ́n ṣe ìdánwò mi nìkan; ṣùgbọ́n wọ́n tún fi àǹfààní fún mi láti fihàn ẹni tí mo jẹ́ gẹ́gẹ́ bí ènìyàn, ìwà iṣẹ́ mi tàbí bí mo ṣe lè dá sí àṣà ilé iṣẹ́ wọn. Nígbà tí mo kúrò níbẹ̀, inú mi dùn pé mo ṣe gbogbo ohun tí mo lè ṣe, mo sì kọ́ ẹ̀kọ́ tuntun. Bóyá àbájáde rẹ̀ bá jẹ́ rere tàbí kò rí bẹ́ẹ̀, ó jẹ́ ìrírí tó dá mi lórí, ó sì tún mú kí n ní ìgbọ́kànlé si fún àwọn àǹfààní tó wà níwájú mi lọ́jọ́ iwájú.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́. Kì í ṣe pé mo jẹ́ akọrin àmọ̀jà tàbí ẹni tó ń dúrò lórí pẹpẹ láti kọrin, ṣùgbọ́n orin jẹ́ apá kan pàtàkì nínú ìgbésí ayé mi. Ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń kọrin kẹ́lẹ́ fúnraami pàápàá jùlọ nígbà tí mo bá ń sinmi tàbí tí inú mi bá ń dùn. Orin kẹ́lẹ́ máa ń jẹ́ kí ń tura, ó sì ràn mí lọ́wọ́ láti yọ gbogbo ìrònú àti ìgúlẹ̀kùn kúrò lọ́kàn. Nígbà míì, mo máa ń kọrin kẹ́lẹ́, nígbà tí mo bá ń ṣiṣẹ́ ilé tàbí tí mo bá ń rìn lọ síbì kan, torí pé ó máa ń mú kí ohun gbogbo dàbí ẹni pé ó rọrùn síi. Kò sí ẹni tí mo fẹ́ kí ó gbọ́ mi dáadáa, mo kàn ṣẹ́ fún ìtẹ́lọ́rùn ọkàn mi. Orin kẹ́lẹ́ náà tún máa ń jẹ́ ọ̀nà kan tí mo fi ń sọ ìrò inú mi jáde, pàápàá nígbà tí kò rọrùn fún mi láti ṣàlàyé bí mo ṣe ń rí lọ́kàn nípa ọ̀rọ̀ kan. Orin kẹ́lẹ́ kì í ṣe àfihàn ohun pẹ̀lú nìkan. Ó jẹ́ àfihàn ìmọ̀lára. Nígbà tí mo bá ń kọrin kẹ́lẹ́, mo máa ń rí pé ọkàn mi balẹ̀, inú mi sì dùn díẹ̀díẹ̀. Ìdí nìyẹn tí mo fi lè sọ pé bẹ́ẹ̀ni mo máa ń kọrin kẹ́lẹ́, torí pé ó jẹ́ ohun tó fún mi ní ìtura, ó sì jẹ́ kí ń ní àlàáfíà nínú ara mi.

Bí mo ṣe ma ń ṣètò owó iṣẹ́ mi jẹ́ ohun tí mo fi ṣe pẹ̀lú ìmúlò ọgbọ́n àti ìṣọ́ra púpọ̀ torí mo mọ̀ pé owó tí a kò bá ṣètò dáadáa lè yára tán láìsí àǹfàní kankan. Nígbà tí mo bá gba owó iṣẹ́ mi, ohun àkọ́kọ́ tí mo má ń ṣe ni pé mo má ń pín sí oríṣìíríṣìí ọ̀nà. Mo má ń kọ́kọ́ ya owó fún àwọn ǹkan pàtàkì bíi oúnjẹ, ilé, ìrìnàjò, ìsanwó, owó iná àti omi, sọ́tọ̀ àti gbogbo ohun tí mo gbọ́dọ̀ san láìjẹ́ pé mo lè yàgò fún wọn. Lẹ́yìn èyí, mo tún má ń ya apá kan kan sílẹ̀ gẹ́gẹ́ bí ìfipamọ́ torí mo gbà pé ìfipamọ́ owó jẹ́ ohun tó ṣe pàtàkì gan an fún ọjọ́ iwájú. Kò sí bóya owó náà pọ̀ tàbí kéré. Ohun tó ṣe pàtàkì ni pé kí n ní ìwà ìfipamọ́, kí n sì mọ̀ pé mò ń pèsè ara mi sílẹ̀ fún àkókò tí mo lè nílò owó pàjáwìrì. Èyí má ń jẹ́ kí n ní ìtùnú ọkàn torí mo mọ̀ pé mi ò fi gbogbo owó mi ṣeré. Pẹ̀lú gbogbo èyí, mo tún má ń fi apá kan kan sílẹ̀ fún ara mi, fún ìdárayá tàbí ìtẹ́lọ́rùn díẹ̀ torí mo mọ̀ pé ìgbésí ayé kì í, ìgbésí ayé kì í yẹ kó jẹ́ fún iṣẹ́ nìkan. Ṣùgbọ́n mo má ń ṣọ́ra kí ìdárayá yìí má bà á jẹ́ ìṣúná mi tàbí kí ó má fa fami sínú ìṣòro owó ní gbogbogbò rẹ̀. Bí mo ṣe ń ṣètò owó iṣẹ́ mi dá lórí ìmúlò ìfarapa mọ́ra àti ìmọ̀ pé owó jẹ́ irinṣẹ́, kì í ṣe ohun tí a gbọ́dọ̀ jẹ́ kó ṣàkóso ìgbésí ayé wa.

Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀ jẹ́ pàtàkì, àpá kan pàtàkì nínú ìṣètò ìgbésí ayé mi lójoojúmọ́. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń jí ní kùtùkùtù kí ọjọ́ mi lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìtùnú àti ìfarabalẹ̀. Nígbà tí mo bá jí, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún èémí àti àǹfàní ọjọ́ tuntun. Èyí máa ń jẹ́ kí ọ̀kan mi balẹ̀ kí n sì bẹ̀rẹ̀ ọjọ́ mi pẹ̀lú èrò rere. Lẹ́ẹ̀yin eyìí, mo máa ń gba ìṣẹ́jú díẹ̀ láti tún ara mi bó yá pẹ̀lú ẹ̀rìndíẹ̀, ìmìjìnlẹ̀ tàbí ìmúlò ara kékeré kí ara mi lè jí pátápátá. Mo tún máa ń wẹ̀ kí n sì ṣètò ara mi dáadáa torí mo gbà pé bí ènìyàn ṣe dá ara rẹ̀ lórí òwúrọ̀ náà máa ń ní ipa púpọ̀ lórí bí ọjọ́ yóò ṣe rí. Nígbà tí mo bá ṣètò ara mi tán, mo máa ń wo ohun tí mo gbọ́dọ̀ ṣe lọ́jọ́ yẹn kí n lè mọ ohun tó ṣe pàtàkì jù lọ. Nígbà mi, mo máa ń jẹ ohun òwúrọ̀ kékeré torí mo mọ̀ pé oúnjẹ ń fún mi ní agbára láti bẹ̀rẹ̀ iṣẹ́ òjọ́. Ni gbogbo gbòòrè, bí mo ṣe ń jí ní òwúrọ̀ kì í ṣe ní ìkánjú tàbí ìbànújẹ́ ṣùgbọ́n pẹ̀lú ìṣètò ìfarabalẹ̀ àti ìmọ̀ pé bí mo ṣe bẹ̀rẹ̀ ọjọ́ mi dáadáa ló máa ń pinnu bí mo ṣe máa parí ẹ.

Ohun tí mo máa ń jẹ ní òwúrọ̀ jẹ́ ohun tí mo máa ń gbà lọ́kàn balẹ̀ gan an. Torí pé mo mọ̀ pé oúnjẹ òwúrọ̀ jẹ́ ìpìlẹ̀ agbára fún gbogbo iṣẹ́ òjọ́. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń jẹ oúnjẹ tó rọrùn ṣùgbọ́n tó ní ìlera. Ó lè jẹ́ àkàrà pẹ̀lú tíì tàbí kọfí tàbí àgbàdo àti ẹ̀pà. Torí pé àwọn oúnjẹ wọ̀nyí ń fún ara mi ní agbára kíákíá, wọ́n sì rọrùn láti jẹ. Nígbà mi, mo lè yan oúnjẹ Yorùbá gidi bí ògì àti àkàrà tàbí mọ́ímọ́í torí pé oúnjẹ iru be mú kí inú mi dùn, ó sì tún rántí mi nílé àti àṣà wa. Bí mo bá ní àkókò tó pọ̀ si, mo máa ń fi ẹyin kún, bóyá ẹyin díndín tàbí ẹyin sísè pẹ̀lú èso bí òròmọdìẹ, ọ̀pẹ̀lù tàbí ápùlù kí n lè rí ìlera tó péye. Ohun tó ṣe pàtàkì jùlọ fún mi ni pé kí n má ba jẹ oúnjẹ òwúrọ̀ rárá. Torí mo ti rí pé ìgbà tí mo bá jẹun dáadáa ní òwúrọ̀, inú mi má ń dùn síi, ara mi a sì ní agbára láti ṣe iṣẹ́ dáadáa. Ní gbogbo ìgbọrẹ́, ohun tí mo máa ń jẹ ní òwúrọ̀ kì ń ṣe ohun tó gbọ́wọ́ tàbí tó nira, ṣùgbọ́n ohun tó ń fún mi ní agbára, tó sì ń jẹ́ kini. Kí n bẹ̀rẹ̀ ọjọ́ mi pẹ̀lú ìlera àti ìtẹ́lọ́rùn tó péye.